Rárá, èmi jẹ́ ẹni tó jẹ pé mò maa ń fẹ́ràn òtútù lálẹ́. Mo ń fẹ́ràn, mi ò kí ń láì kí, mi kì í fẹ́ràn kí òru bọ̀ mí, mi kí ń fẹ́ràn kí maa la àgún lóru tó jẹ pé àgún máa bo gbogbo ara mi. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi ò kí ń lo aṣọ ìbora. Àfi tó bá jẹ́ nígbà tó jẹ́ pé, ah! Òtútù yẹn gigan, òtútù wà gidi gan tó jẹ pé ó tún wọn nu ara mi, mo dẹ̀ ti ń gbọ̀n ni mò maa ń lo aṣọ ìbora fi sùn. So bí mo ṣe jẹ́ èmi ò kí ń lo aṣọ ìbora fi sùn. Àfi to bá jẹ́ pé òtútù pọ̀ níbi boya áwọn àkókò òjò yẹn tó totútù bá pọ̀, mò maa ń lo aṣọ ìbora.

Àbẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ọkùnrin àtàwọn ọ̀rẹ́ mi obìnrin. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ti pẹ́, táa ti ríra wa àbí tó bá kan wá pé tọ̀, a fẹ́ roju ara wa o, la máa ń ṣe ìpè fídíò. Nígbà mi ó máa ń jẹ́ kí a lè mọ ipò tí, ẹnikẹ́ni wa bá wà. A bá lè mọ̀ boya à eléyi n gbádùn eléyi ń jẹ́ya o. Ta bá ti rójú ẹ, ta bá ti rí ibi to wà, á ti mọ̀ pé to eleyi n gbádùn eleyi ń jẹ́ya o. So ìpè fídíò ó jẹ́ ǹkan tó jẹ́ pé o máa ń mú kí inú, kí inú mi dùn tí bá ti rí ọ̀rẹ́ mi àbí ẹbí àbí ará mi ní orí ìpè fídíò. Ó máa ń mú inú mi dùn gan.